Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo ti máa ń múra sílẹ̀ ni fún pé ń o ti ba ṣẹ́ẹ̀tì ọjà tí ọ maa ń rà kí ó tó dé torí yóò tì sọ fún mi irú ọjà tí yió rà. N ti bá a pè elo gbogbo rẹ̀ kalẹ̀.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Bi mo sevmáa ń yanjú ìṣòro ayárabíàṣá nì pé tí n bá ti mọ owọ́ rẹ̀, màá ke sí àwọn tí wọn mọ owọ́ rẹ̀. Wọn á bá mi ṣe, màá sì fún wọn ní owó iṣẹ́ wọn.